Tí ẹ̀yin máa ń fọ òò, tọ sí èmi máa ń fọ aṣọ, lẹ fẹ́ sọ ni àbí mo máa fọ òò? Tọ̀ nígbà mí yìí, ó bá dà máa kọ náà, màá kọ blame pé kò pé tán. Ó sì yẹ kó jẹ́ pé ó pé tán torí ìgbà mí ní tẹ fẹ́ kó le máa jẹ ẹ́ńtì èmi rí. Ọ̀ súgbo kò le. Íté mi mo, le mi sọ fún yin.